Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ torípé ó da kí ènìyàn máa pa owó mọ́ k'éyàn má ná owó ní ìnákúnàá torí ọjọ́ tí èèyàn bá fẹ́ fi owó ṣẹ ǹǹkan míì, tàbí tí èèyàn bá nílò láti lo owó mìíràn, ó da kí èèyàn máa pa owó mọ́, torí pé èèyàn lè fi ṣe ǹǹkan ní ọjọ́ iwájú.

Àlọ́ àpamọ̀ jẹ́ àlọ́ tí àwọn àgbàlagbà máa ń pa fún àwọn ọmọdé ní alalẹ́ tàbí tí òṣùpá bá yọ. Àlọ́ àpamọ̀ jẹ́ àwọn àlọ́ tó máa ń kọ́ni lọ́gbọ́n tó sì máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí àwọn àgbàlagbà máa ń pá fún àwọn ọmọ kéékèèké.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ọ̀jà? Ó ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ọjà. Ó ti tóbi ọ̀sun mélòó kan sí ẹ̀yìn torí pé mi ò kí ń sábà lọ ra nǹkan ní ọjà mọ́ torí pé mo máa ń order nǹkan lórí ayélujára lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi tí wọ́n á sì bá mi gbé wá sí ilé ní ẹ̀ẹ̀kan náà.

Iṣẹ́ oúnjẹ. Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun náà ni ìrèsì. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó rọrùn gidigidi gan láti sè. A máa tí a bá fẹ́ se, a máa kọ́kọ́ gbé omi kaná. Lẹ́yìn tí a bá gbé omi kaná, tómi náà bá ti gbóná díẹ̀, a wà bu ìrẹsì náà sí, a sì da àwọn èròjà tí a fi sé náà sí. Lẹ́inà ni a wà bu ìrẹsì sí orí iná toba ti lóbí ìṣẹ́jú díẹ̀ yíó ti rọ, a sì sọ̀ kalẹ̀. Ó ti jiná nìyẹn.

Lérò mi, ìwà ọmọlúwàbí ó jẹ́ ìwà kan tí ọmọ dáadáa tàbí ọmọ rere tó gbọdọ̀ máa wù, bí kí ọmọdé k'ó máa bọ̀wọ̀ fún àgbàlagbà àti kí ọmọ—kí ènìyàn jẹ́ ẹni tí ó ní ìwà rere sí àwọn aládùgbò rẹ̀ àti àwọn alábàgbé rẹ̀. Kí ènìyàn má jẹ́ oní'wà burúkú, kí ó sì má jẹ́ oní jàgídíjàgan.

Sọ fún wa òwe kan tí àjèjì kò ní lé yẹ. A òwe kan tí mo mo tí àjèjì kò ní lé yẹ, òun náà ni pé ilé là ń wò ká to sọmọ lórúkọ. Òwe náà ó jẹ́ òwe tó jẹ́ òwe tó gbajúmọ̀ gidi gan ní ilẹ̀ Yorùbá.

Bọ́ọ̀lù tí à ń gbá ní àdúgbò jẹ́ bọ́ọ̀lù tí àwọn ọ̀dọ́ máa ń gbá láti fi eré ìdárayá, láti fi eré ìdárayá ní àríara wọn, láti, láti lè jẹ́ kí ìfẹ́ àti ọ̀yàyà kó pọ̀ sí i ní àárín àdúgbò àti àárín àwọn ọ̀do.